Nípa ṣé mo ní aṣọ tí mo máa fín wẹ̀? Mò ní, lóòótọ́ lóòótọ́ mo ní aṣọ tí mo máa fín wẹ̀. Ìdí tí mo dẹ̀ sí fi ní aṣọ tí mo máa fín wẹ̀ ni wípé ó dára kí ènìyàn máa ní aṣọ tó fín wẹ̀. Nítorí ó máa ń jẹ́ kí ara èèyàn mọ́, ó sì máa ń jẹ́ kí àìsàn kúrò lára ẹni.

Mi ò mọ̀ bí a ti ń fọn ǹkan, ṣùgbọ́n mo máa ní ìfẹ́ láti mọ̀ nítorí mo mọ bó ṣe ń lùlù. Ṣùgbọ́n mi ò mọ̀ bí a ṣe ń fọn ǹkan. Inú mi a sì dùn láti kọ́, láti mọ̀, láti lè fọn dáradára bí i t'àwọn èèyàn tí mo mọ̀ ti ń fọn.

Mo máa ń wọ fìlà. Idi tí mo dẹ̀ fí máa ń wọ fìlà ni wípé, ó máa ń jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ọmọ Yorùbá gidi tí kì ń ṣe ọmọ àlè ni mí. Tí m bá dẹ̀ sí ti wọ fìlà, inú mi máa ń dùn torí ó máa ń gbé àṣà mi lárugẹ dáradára láàárín àwùjọ àti láàárín àwọn ènìyàn oríṣiríṣi ní gbogbo orílẹ̀ èdè ayé.

Mi ò kí ń lu etí mi rí. Nítorí ní ibi tí mo ti wá, ìyẹn ilẹ̀ Yorùbá, tí èeyàn bá lu etí, àwọn àgbà máa ń ní pé ọmọ tí kò dára ni, ọmọ tí wọn kò ní lóju témi náà. Ẹni tí ọ́ ń lu etí tí kì í dẹ̀ síi ṣe agbábọ́ọ̀lù àbọ́ olọ́rin, bíi ọmọ tí ò dára ló jẹ́ ojú témi.

Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi, ọ̀nà náà rèé o. Tí n bá ti rí wọn àbí tí mo rí èèyàn kan tó sọ fún mi wípé ǹkankan ń ṣẹlẹ̀ sáwọn oníbàárà mi, mo máa ń pè wọ́n lórí ẹ̀rọ ago wọn, ìyẹn fọ́ọ̀nù láti bá wọn sọ̀rọ̀ pé ṣé dáadáa ni wọ́n wà. Tán bá sì ní wọ́n ò sí ní dáadáa, mo máa ní kàn wá sọ́dọ̀ mi. Kẹ́mi àti wọ́n jọ sọ̀, ká jọ wá àtúnṣe sí ọ̀rọ̀ tó ń ṣe wọ́n.

Tí ènìyàn bá ti pè mí ní ibi iṣẹ́ tó bá ti jẹ́ àwọn ebi mi ni, mo máa n sọ fún wọn pé kí wọ́n pè mí ní lẹ́yìn ago mẹ́fà ìrọ̀lẹ́ wípé mo wọ́n ibi iṣẹ́. Ṣùgbọ́n tí ń bá ti rí pé fóònù eléétí tí mò ń lò níbi iṣẹ́ ni wọ́n àwọn oníbàárà mi pè mí sí, mo máa kí wọn a dé sì máa sọ̀rọ̀ nípa iṣẹ́.

Ní ìgbà ǹkan tí mo máa ń ṣe tí mo máa ń dúró de ǹkan, ǹkan tí mo máa ń ṣe rèé o Ní ìgbà mìíràn tí mo bá ń dúró de ǹkan, mo máa ń ro èrò kérò pé ṣé kíní a bọ́ sí, àbí kò ní bọ́ sí. Ṣùgbọ́n ní ìgbà mìíràn, mo tún máa ní ìgbàgbọ́ wípé ó máa bọ́ sí, wípé kò sí nkan ti a da dúró.

Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń dá èèyàn lára yá. Mo lè mú wọn wá sílé mi kí n se oúnjẹ fún wọn, ká sì jẹ, ká sì mú. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ tèmi ohun tí mo máa ń ṣe tí bá ti fẹ́ dára yá ni wípé mo máa ń lọ wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Yàrá tí mo fẹ́ràn jù lọ nínú ilé mi ni yàrá tí mo máa ń sùn sí. Ìdí tí mo dẹ̀ sí fẹ́ràn yàrá tí mo máa ń sùn sí ni wípé ibẹ̀ ni mo máa ń sùn sí, ibẹ̀ ni mo máa ń gbóri mílẹ̀, mo sì máa ń jẹ́ kí ibẹ̀ mọ́ tóní-tóní dáradára nítorí ibẹ̀ ni mo máa ń sùn sí.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi leleyi, tí ǹkan tí ó dà bá ṣẹlẹ̀, nkan tí mo máa ń rò leleyi, mo máa n rò pé ó máa ṣẹlẹ̀ ni, ó dẹ̀ tí ṣi ṣẹlẹ̀, kò sí ǹkan ti à le ṣe ṣe. Ohun tó kù ta máa ṣe ni wípé ka wá àtúnṣe sí ọ̀ràn tàbí ìṣòro tí ó ṣẹlẹ̀

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ní eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ìyẹn eléyìí tí àwọn olóyìnbo ń pè ní football. Idì tí mo dẹ̀ sí fẹ́ràn rẹ̀ ni pé, inú mi máa ń dùn, ara mi sì máa ń já ká ká. Tí ènìyàn kan ò bá mọ ènìyàn gígan ní ìdí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tẹ́lẹ̀, inú wọn á jọ máa dùn papọ̀, wọ́n á sì máa yọ̀ papọ̀ tí tíìmù tí wọ́n bá ń ṣe bá nà.